Bẹ́ẹ̀ni, mo jẹ́ ọ̀kan nínú àwọn kéréje tó máa ń rántí àlà wọn. Àlà jẹ́ nǹkan gbòógì tó yẹ kí ènìyàn máa rántí. Àwọn kan sọ pé àlà kò ní ìtumọ̀, àwọn kan sì máa sọ pé àlà jẹ́ ohun tó ní ìtumọ̀ lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n fún èmi, èmi inú mi dùn kí mo jẹ́ ọ̀kan nínú àwọn tó máa ń rántí àlà. Bó ní ìtumọ̀, bí ò ní ìtumọ̀, màá sì rántí ẹ̀ni. So èyí kò wa ń bẹ lọ́wọ́ ẹni tí n bá rọ̀ fún?

Bẹ́ẹ̀ni, ìlera pípé mi ó jẹ́ ohun tó jẹ mí lógún. Lọ́pọ̀lọpọ̀ mi ò kí ń fi ìlera mi ṣeré. Mo sì mọ̀ pé ìdárayá jẹ́ ọ̀kan lára àwọn ohun tó má ń mú ara ènìyàn jí pépé tí kò sì kí ń jẹ́ kí ènìyàn tètè da àgbàlagbà, tàbí kí ènìyàn da arúgbó ọ̀sán gangan. Fún ìdí èyí, ó jẹ́ kí ń mú ìdárayá lọ́kùkún dùn. Mo má ń dá ara mi lára yá lóorekóore, ìgbà sí ìgbà. Gbótilẹ̀ jẹ́ ẹ̀ẹ̀kan sí ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀, mo máa ń rí pé mo se ìdárayá tó péye.

Gẹ́gẹ́ bí ẹ ti mọ, eré ìdárayá tí ó wà ní ilé ayé yìí kò lóǹkà, ṣùgbọ́n bí ó ti lóǹkà, ó máa mu sọ̀rọ̀ fún ènìyàn láti mú ẹ̀yọ̀ kan pàtó. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni eré ìdárayá tí mo fẹ́ràn jù. Ohun púpọ̀ púpọ̀ oríṣìíríṣìí ohun ló jẹ́ kí n fẹ́ràn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, ṣùgbọ́n mi ní sọ̀rọ̀ púpọ̀ nípa rẹ̀ lónìí. Bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni eré ìdárayá tí mo fẹ́ràn jùlọ.

Mo jẹ́ ẹnìkan tí ò kí n ti àṣàláṣà àti kọ́fì àti tíì. Méjèèjì ni mo máa ń mu. Bí irúfẹ́ oúnjẹ tí bá jẹ ló máa n sọ irú ohun tí mo máa mú lé lórí. Ṣùgbọ́n tó bá ní kí n mu nǹkan tí mo ò fẹ́ máa mú lọ tó bá nídìí dandan pé kí n mu ẹyo kan nínú kọ́fì tàbí tíì, mo fẹ́ràn tíì ju kọ́fì lọ. Méjèèjì ló ní iṣẹ́ tirẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀. Kọ́fì ò kí n jẹ́ kí ènìyàn tètè sun. Tó bá yẹ pé ènìyàn ní iṣẹ́ púpọ̀ láti ṣe, ènìyàn lè mu kọ́fì kò ní jẹ́ kí ènìyàn sùn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo fẹ́ràn bí tíì ṣe máa ri ní ẹnu bí kọ́fì ṣe rí lọ.

Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí ẹ ń ṣe mọ, ayé ti, ayé ti lukára, ayé ti tẹ̀síwájú, ayé isìn òún ṣe ayé tí èèyàn ń kó ohun gbogbo pamọ́ sínú ilé àbí sínú yàrá. Ayé òde òní tí èèyàn máa fi nǹkan pamọ́, cloud i ló bẹ́ta kí èèyàn fi pamọ́ sí i, òun ni èèyàn a ti le mú nǹkan ẹ nígbàkígbà tó bá wú o rọrùn láti fi pamọ́ síbẹ̀. Ó sì wà ní àrọ́wọ́tó bí èèyàn bẹ nílé bí èèyàn bẹ lóko, ìgbàkígbà tí ẹ́eyan bá ti nílò rẹ̀ ni yàn lè lòó.

Mo jẹ́ ẹnìkan tó mú ètò ìlera mi ní ọ̀kúkúndùn. Ohunkóhun tó bá ti níṣe pẹ̀lú ètò ìlera mi kí fi ń ṣe é torí okun tẹ́ẹ́rẹ́ báyìí ló wà ní àárín ikú àti ìrì. Fún ìdí èyí, mo fi orùkọ́ sílẹ̀ ní ilé ìdárayá.

Rárá, mi ò tí ì lu etí mi. Mo fẹ́ràn kí n lu etí mi ṣùgbọ́n ìdílé rí, irúfẹ́ ìdílé tí mo ti jáde ti n bá gbìyànjú rẹ̀ ó lè fa wàhálà nínú ilé láàárín èmi pẹ̀lú àwọn òbí mi tàbí ojúlùmọ̀. Fún idí eyìí, mo ti gbà pé n ò ní lu etí mi fún àlàáfíà, àlàáfíà nínú ilé àti ìfọ̀kànbalẹ̀ ara mi kí má lọ fa nǹkan tí ọwọ́ mi kò lè ká.

Rárá, kòkòkò ni ara mi le. Mi ò nílò láti má lo ògùn ní òjòjúmọ́. Kò sí ògùn kankan ta àwọn dókítà ní kí ma lo lójoojúmọ́. Àlàáfíà ni mo wà. Mo lálàáfíà tó pé ye mi ò nílò láti lo òògùn. Tó bá jẹ́ pé àwọn dókítà fún mi ní ògùn láti má lo lójoojúmọ́, mo lè má lo. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tí mo wà, kò sí òògùn kankan ta kọ fún mi. Kòkòkò lára ọmọ lé.

Bẹ́ẹ̀ni, internet ti jẹ́ kí ohun gbogbo rọrùn fún ọmọ aráyé. Báwo ni tèmi ṣe wá jẹ́ tí màá fi wà ní mi ò fẹ́ jẹ ìgbádùn ìrọ̀rùn náà. Ohun gbogbo ló ń bẹ lórí internet, èyí tí má a fi máa rìn káàkiri, rìn kiri bí ẹni tí kò ni lé. Lọ́gán ni mo máa ń lọ sórí internet lọ ra ohunkóhun tí bàá nílò tàbí nífẹsí, tí wọ́n á sì gbé wá bá mi nílé nígbà tí èmi láì kúrò nínú ilé. Tèmi kàn ni pé kí n ti san owó, ló bá tàn, ọjà di tèmi.

Ti n ba ni nkan to si wa ni, to si da bi mo ti e ti lori, to ba si da ti o ti ba je ko, ko si idi ti n ma fi ju danu. Ma tutulo, tulo, tulo, titi to fun mi adi pe ko ni se n lo mo. Emi, Emi lero pe eni ti o ba je apa nikan lo ma lo nkan ti o ti ba je to ma ju danu. Ti ba ni nkan ti o sise n lo ti kese po ba je tabi to laba won, mo ma tulo, mo ma n se atulo nkan daadaa.

A! Mò jẹ́ ẹnikan tó fẹ́ràn èso lọ́pọ̀lọpọ̀. Ibẹ̀rẹ̀ ńlá ni ìbẹ̀rẹ̀ yi jẹ́ fún mi, ó máa soro fún mi láti mú èso ẹyẹ kan pé èso báyìí ni mò fẹ́ràn jẹ́ jùlọ. Torí gbogbo èso ni mò fẹ́ràn, èso da fára lọ́pọ̀lọpọ̀. Ohunkóhun tó bá sì ti da fára ni mò máa ń fẹ́ràn torí mò fẹ́ kí, kí ara mi jí pépé, mò fẹ́ dàgbà, mò fẹ́ dògbo. Gbogbo èso ni mò fẹ́ràn, gbogbo èso ni mò fẹ́ràn. Ṣùgbọ́n tan bá ní kí n mú èso ẹ̀yẹ kan, èso ẹ̀yẹ kan, a fẹ́ jẹ́ òronbó, a fẹ́ jẹ́ òronbó. Ṣùgbọ́n ní kúkúrú gbogbo èso mò lè sọ pé mò fẹ́ràn, gbogbo èso ni jíjẹ lọ́dọ̀ mi.

Mo ní kọ̀npútà ṣùgbọ́n mi ò ní ètò ààbò fún kọ̀npútà mi. Kọ̀npútà mi ò kí ń ṣe kọ̀npútà olówó iyebíye, bákan náà ni ó kì í ṣe kọ̀npútà kan tó wọ́n lọ títí. Ọ̀hun tí màá fi ṣe ó pò lọ́pọ̀lọpọ̀ lóòótọ́ ó sì jẹ́ mí lógún ṣùgbọ́n mi rò pé mo ní owó tí mo lè máa san lórí rẹ̀ láti máa fi ṣe ètò ààbò fún lọ́wọ́lọ́wọ́ nítorí bí ìlú ṣe rí pẹ̀lú bí ohun gbogbo ṣe rí ní ìdí fẹ́ àsìkò tàwàì ní ọ̀ jẹ́ kí kọ̀npútà mi ní ètò ààbò àbí yen ọ̀ jẹ́ kí n lè ṣe ètò ààbò fún kọ̀npútà mi.

A, mo jẹ́ ẹnìkan tó mọ̀ nípa ẹ̀rọ ayélunkara, kọ̀ǹpútà, Íńtánẹ́ẹ̀tì làwọn nǹkan bẹ́ẹ̀ dáradára torí ó níí ṣe pẹ̀lú ohun tí mo lọ kà nílé ẹ̀kọ́ gíga. Ohun tí mo lọ kà nílé ẹ̀kọ́ gíga níí ṣe pẹ̀lú kọ̀ǹpútà àti Íńtánẹ́ẹ̀tì. So ó jẹ́ kó rọrùn fún mi láti dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì. Ohun ọ̀pọ̀lọpọ̀ ohun ló wà tí mo máa ń ṣe láti dáàbò bo ohunkóhun tí bá ń ṣe lórí Íńtánẹ́ẹ̀tì. Ìkàn nnù rẹ̀ ni pé kí n lo, ẹ́m, kí n lo ọwọ́ tí ènìyàn máa ń lò tó mọ ẹnikẹ́ni fi ní mọ ibi tí ènìyàn lọ tí àwọn olóyìnbo ń pè ní incognito mode àbí private mode. Yàtọ̀ sí ìyẹn tí ń bá fẹ́ lo ìyẹn, mo lè lo áàpù. Àwọn áàpù kan wà tí wọ́n ń pè ní VPN tí ènìyàn tún lè lò láti dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ. Yàtọ̀ sí iyẹn ná oríṣìíríṣìí ọ̀nà ló wà tí àwon ènìyàn máa ń lò. Púpọ̀ nù rẹ̀ ni mo sì mọ tí mo máa ń lò nítorí pé ó là ìlànà mi ni, ìlànà mi ni.

Tó bá bọ́ sí ìgbà tí mo ṣẹ̀ fẹ́ bawon gba àwọn alábàáṣiṣẹ́ pọ̀ tuntun sí iṣẹ́ tàbí tó bá jẹ ohun tí mo nílò lọ́wọ́lọ́wọ́, mo máa ń ṣe ìwádìí nípa wọ́n. Tí ẹeyan bá fẹ́ gba àwọn alábáṣiṣẹ́ tuntun sí iṣẹ́, ó ṣe kókó kí yan ṣe ìwádìí díẹ̀díẹ̀ nípa wọ́n, kí ẹeyan má lọ gba ẹni tí ò yẹ kí ẹ yan gba sí iṣẹ́. Kì í ṣe ojú la mọ̀ a ọ mọ ẹni tó fẹ́ni dé nu. Tí ẹeyan bá fẹ́ gba òṣìṣẹ́ tuntun sí iṣẹ́, mo léèro pé gbogbo àwọn ǹkan bẹ́ẹ̀ yẹn ló yẹ kí ènìyàn má ṣe. Mí mọ́ tí mo sì ti mọ̀ ní, mi ò ní fẹ́ kí ìyá rẹ tun wá jẹ mí. Kò yẹ kí ẹeyan mọ̀ po yẹ kí ẹeyan ṣe nǹkan kí ẹeyan tun wá filẹ̀ láìṣe kí ìyá rẹ padà je'eyan. Fún idi èyí, tí bá fẹ́ gba àwọn òṣìṣẹ́ tuntun sí iṣẹ́, mo máa ń ṣe ìwádìí nípa wọ́n, ìwádìí tó géye kí n má ba gba ẹni tí ò yẹ kí n gbà sí iṣẹ́.

Ọkọ̀ ò ń ṣe ohun tí, tí ó rọrùn láti nílọ̀ títí ọkọ̀ jẹ́ ọ̀kan lára àwọn ẹrù tó wọ́n jù lọ tí ènìyàn lè ra. Olúwa ò tí ì ṣe ọkọ̀ tèmi fún mi, ó wà lára àwọn ohun tí mò ń gbàdúrà fún lọ́wọ́lọ́wọ́ sùgbọ́n mi ò tí, mi ò tí ní ọkọ̀. Ki ódun yí to parí lágbára Ọlọ́run, ó yẹ kí èmi náà ní ẹyo kan. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ mi ò tí ní ọkọ̀

Ní iṣẹ́ tí mo n ṣe lọ́wọ́, a kìí rin ìrìn àjò fún iṣẹ́. Ṣùgbọ́n iṣẹ́ tí mo n ṣe kí tó bẹ̀rẹ̀ iṣẹ́ tí mo n ṣe lọ́wọ́ yìí, a máa n rin ìrìn àjò ní òrékóòrè fún iṣẹ́ yẹn gbẹ̀yìn láti lọ ta ọjà ní àwọn ìlú míràn. Ìyẹn sì máa jẹ́ ọdún tó kọjá. Ọdún tó kọjá ni mo fi iṣẹ́ yẹn sílẹ̀. So ta bá ní ká sọ ìgbà tí mo rin ìrìn àjò fún iṣẹ́ kẹ́yìn, a ti máa lọ sí ibi ọdún kan báyìí tí mo lè sọ kí mo ti rin ìrìn àjò fún iṣẹ́ mo. Iṣẹ́ tí mo n ṣe lọ́wọ́lọ́wọ́ ò nílò ìrìn àjò. Kódà àwọn ìgbà mìíràn wà tí mo ní láti kúrò nílé kí n tó ṣe iṣẹ́ tí mo lè ṣe láti inú kọ̀rọ̀ yàrá mi tí àwọn ọ̀gá àti alálábá iṣẹ́ pọ̀ mi wọ́n á sì rí ohun tí ó yẹ kí wọ́n rí láìsí wàhálà kankan tàbí àríyànjiyàn to ni kaluku máa ti ṣiṣẹ́ rẹ̀ dáadáa láìsí pé a fojú kanra.

Orísìírísìí nǹkan ló máa ń, ló máa ń kópa nínú oúnjẹ tí a máa ń jẹ ní òwúrọ̀. Àsìkò tí bá jí, ibi tí bá ń lọ níjọ̀yìn, bí ìrìn mi ṣe fẹ́ rí, B'inú mi sì dùn sí ohun tó wà nílé, kó dàbí owó ṣe ń bẹ lọ́wọ́ mi sí, gbogbo rẹ̀ ló máa ń ní ṣe nínú nǹkan tí mo máa jẹ ní òwúrọ̀. Mi ò ní oúnjẹ kan pàtó tí mo lè sọ pé oúnjẹ báyìí ni mo máa ń jẹ ní òwúrọ̀ ojoojúmọ́. Lóòótọ́ mo lè sọ pé ìkan lára àwọn oúnjẹ báyìí ni mo máa ń jẹ ní òwúrọ̀, ṣùgbọ́n mi ò lè sọ pé oúnjẹ kan pàtó ni mo máa ń jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ohun ló máa ń kópa nínú àtimú oúnjẹ tí mo máa jẹ láàárọ̀. Ẹ̀mí wà tí mi ò ní mú ju omi lọ. Ẹ̀mí wà tẹ́ pé èso ni mo máa ń jẹ. Ìgbà mìíràn sì wà tẹ́ pé màá fọkànbalẹ̀, màá dáná. Ṣùgbọ́n kò sí oúnjẹ kan pàtó tí mo lè sọ pé oúnjẹ báyìí ni mo máa ń jẹ ní òwúrọ̀ ojoojúmọ́.

Rárá o, ibi tí mò ń gbé ní orílẹ̀ èdè kì í ṣe tòsí ibi tí omi máa ń wà. Iyen o jẹ́ kí ni àǹfààní láti sùnmọ́ omi tàbí mọ̀ nípa omi. Ka bọ̀ sí bọ̀ sí pé a ti máa pa ẹja. Mi o sì ní àyíká ibi tí omi ẹja wà níbi tí mo ti mọ̀ bó ń ṣe pẹja. Ni kúkúrú mi o mọ̀ bí wọ́n ti ń pẹja.

Gẹ́gẹ́ bí àwọn ènìyàn ṣe máa ń sọ oníbàárà, oníbàárà má ń customer is always right bí ọ̀rọ̀ àwọn olóyin ńbo. Ẹ̀yàn gbọ́dọ̀ bá àwọn oníbàárà rẹ̀ jìyàn. Oníbàárà máa mọ gbogbo tán ní gbogbo ìgbà. Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìtẹríba. Ènìyàn tó bá ti fẹ́ tajà kò gbọ́dọ̀ ní ìgbéraga, ó gbọ́dọ̀ tẹríba fún àwọn oníbàárà rẹ̀, ó lè gbọ́dọ̀ rẹra rẹ̀ sílẹ̀. Ènìyàn tó bá ní lọ́kàn pọ̀n fún ìta dáadáa torí sì mọ́ nkán tó ń ṣe. So ìwà bẹ́ẹ̀ yẹn ni èmi ń tẹ̀lé. Mo máa ń tẹríba dáadáa fún àwọn oníbàárà mi, mo sì máa ń rẹra mi sílẹ̀. Ìyàléjakórọ̀rùn fún wọn láti bá mi sọ̀rọ̀ tàbí láti sọ nǹkan tí wọ́n fẹ́ fún mi. Ó sì máa ń jẹ́ kí ọjà mi yá sí. Èmi sì ni ohunkóhun tó bá ti le mọ́ ọjà yá, òun ni èmi ń tẹ̀lé.

Èmi ń lérò pé kò sí ohun kan pàtó tó jẹ́ irọ́ paraku ní ilé ayé. Kò sì sí ohun kan pàtó náà tó jẹ́ ọ̀tọ̀ ògidì. Gbogbo rẹ̀, gbogbo rẹ̀ àròpọ́, irọ́ díẹ̀, ọ̀tọ̀ díẹ̀ ló padà dá ohun tí a gbàgbọ́ àti ohun tí a kò gbàgbọ́. Èyí jẹ́ kí n ní ìgbàgbọ́ díẹ̀ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ torí mo mọ̀ wípé kò sí ohun kan tó jẹ́ irọ́ paraku. Nínú irọ́, ọ̀tọ̀ díẹ̀ má ń ṣẹyọ nùe. Ẹeyan tó bá sì jẹ́ ọlọgbọ́n, a ò ní kó gbogbo rẹ̀ sílẹ̀. Wà á gbìyànjú láti yọ ọ̀tọ̀ díẹ̀ tó ń bẹ nínú irọ́ parapu yẹn. Wà á gbìyànjú láti yọ ọ̀tọ̀ díẹ̀ inú ẹ̀ jáde, wà á sì lò ó. Irun fẹ́ nǹkan tí èmi máa ń ṣe nìyẹn. Bá sì fẹ́ yọ ọ̀tọ̀ kúrò nínú irọ́ ńlá, ènìyàn gbọdọ̀ kọ́kọ́ gba gbogbo irọ́ òuń gbọ́ kó tó lè yọ ọ̀tọ̀ bẹ̀ kúrò.

Ehh, ìgbà mìíràn wà tí, tí mo máa ń ṣiṣẹ́ lọ tí data orí ẹ̀rọ àlé olùkárà mí lè tán. Ibi tó fún a máa fún mi ní ìtara ni wípé tí olè ènìyàn tó bá kò bá ní data, èèyàn ò ní lo data láti ra data. Ó sì jẹ́ ohun kan tó máa ń fún mi ní wàhálà jùlọ tí data bá tán tí ó sì jẹ́ pé ṣe ni mo dá nìkan wà. Tí kò sí ibi tí mo ti máa rí data láti ra data, ó máa, ó máa burú jáì, ó máa ń ju pé ó jọ ó, ó máa ń dàbi eni pé ó ju wàhálà kékeré tí mo ń dojú kọ lọ ní. Torí ní àsìkò náà ó máa ń jọ, ó máa ń jọ wàhálà ńlá, wàhálà ńlá. Ohun tó máa ń fún mi ní ìtara jùlọ ni ìbísẹ́ nìyen tí bá ń ṣiṣẹ́, iṣẹ́ gidi tàbí iṣẹ́ kọ́ńjúkọ́ńjú tí data bá tán lójijì, ó máa ń, ó máa ń fún mi ní wàhálà nínú iṣẹ́.

Mo jẹ́ ẹnìkan tí inú rẹ má ń dùn ní gbogbo ìgbà. Kò sí ohun tí ó lè mú mi rẹ́rìn. Ohun tó bá ti múnú mi dùn, ó má mú mi rẹ́rìn náà. Ọ̀pọ̀lọpọ̀ ohun ló má ń mú mi rẹ́rìn. Wọ̀ páapaà jùlọ tí bá ń ní kí a sọ, tí bá ń ní kí n sọ ohun kan pàtó tó má ń múnú mi jù tàbí tó má ń mú mi rẹ́rìn, òhun ní owó. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà tí mọ, owó ní ọba ohun gbogbo. Owó ló lè mú mi rẹ́rìn, owó ló má ń mú inú mi dùn ní òrékòóre.

Hmm, ìdáhùn ìbéèrè pín sí ọ̀nà méje. Nígbà tí mo jẹ́ ọmọdé, ẹ́ Ọwọ́ òsì ni ọwọ́ àmútọ̀run wá mi. Ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá, lọ́pọ̀lọpọ̀ ìgbà, ọmọdé tó bá ti lo ọwọ́ òsì, wọn máa ń rò pé ó jẹ́ ọmọ tí ó bàjẹ́, wọn máa ń rò pé ó jẹ́ ọmọ aláìlẹ́kọ̀ọ́ àbí ọmọ tí ó ní ẹgbẹ́ru àgbàlagbà. Nítorí díẹ̀ yìí, àwọn òbí mi wá gbìyànjú láti yí ọwọ́ yẹn padà. Láti ọwọ́ òsì lọ sí ọwọ́ ọ̀tún. Ṣùgbọ́n ọwọ́ yẹn ò yí padà tán. Lọ́wọ́lọ́wọ́, àwọn ǹkan kan wà tí mo máa ń fi ọwọ́ ọ̀tún ṣe, àwọn ǹkan kan sì wà to jẹ pé ọwọ́ òsì tí mò ń lò bọ̀ láti kékeré yẹn ni mo sì máa ń lò fún wọn lọ. Mo lè sọ pé ọwọ́ méjèèjì ni mò ń lò. Àtọwọ́ ọ̀tún, àtọwọ́ òsì. Kò sí èyí tí mii lè lò n nu méjèèjì. Ohun tí mo kò lè fi wọ́n ṣe ni ó yàtọ̀ síra wọn.

Mi o, mo jẹ́ ǹkan tó kò irira kí èèyàn máa fi oúnjẹ ṣòfò. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà si ni oúnjẹ tí èèyàn bá ti jẹ kú, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa ń padà ṣòfò. Mi o, èèyàn kì í ń ta làásí dílẹ̀ tàbí kí èèyàn rí èèyàn jẹ. Eyi ilé yìí o kí n jẹ kí n jẹ oúnjẹ kú. Tí bá ti bẹ̀rẹ̀ lórí oúnjẹ, mo má a, mo máa rí i dájú pé mo parí rẹ̀, lẹ́ẹ̀kan kíi tó dìde kúrò lórí ẹ. Mi ò fẹ́ràn kí ǹ má a jẹ oúnjẹ kú kí a máa tún jẹ tàbí kí wa jẹ oúnjẹ kú kí wa gbàgbé ẹ, ko, ko oúnjẹ náà wa kó wá ṣòfò. Tàbí kí a má a, kí wa máa rí ẹ̀yàn jẹ kó wá dì ǹkan tí èèyàn dá sọnù, mi ò, mi ò fẹ́ràn rẹ̀. Mi o, tí bá ti bẹ̀rẹ̀ oúnjẹ, mo máa rí i dájú pé mo parí rẹ̀ kíi ǹ tó dìde. Èèyàn kì í jẹ oúnjẹ kú. Bí a jẹ kú ní, ni fún oúnjẹ ṣòfò tí ń bẹ̀rẹ̀.

Ibi tí ìwé kíkọ bá ti bá mi, ló máa sọ boya mo máa kọ̀wé pẹ̀lú ọwọ́ tàbí mo máa type rẹ̀ pẹ̀lú phone tàbí typewriter. Ibi tó bá ti bá mi tó bá jẹ pé ìwé àti biro ló bá lọ́wọ́ mi, ẹ ti rí mọ̀ wípé mo máa kọ̀wé pẹ̀lú ọwọ́ nìyẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ibòmíràn ló ti bá mi tí kò sí ìwé tàbí kálámù ìkọ̀wé ní ọwọ́ mi, ìyẹn ti tú mọ̀ wípé mi ò ní fi ọwọ́ kọ̀wé nìyẹn. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó ma ń bá ìwé lọ́wọ́ mi se ni mo máa ń fi ọwọ́ kọ̀wé.

Ọkọ̀, ọkọ̀ fífọ̀ jẹ́ ikọ̀ fifẹ wà lára àwọn ǹkan tó romí lójú, tó romí lójú jùlọ níí, ní ile ayé. Ehn, ẹkàn lọ́sẹ̀ oríṣiríṣi ọ̀nà ló wà tíì èèyán fi lè fọ ọkọ̀. Iyán lè fi aṣọ àto mi lásán nu ọkọ̀, iyán sì lè wo ọṣẹ sí láti fọ. Tó bá ẹ pé tí kíi, kí n wo ọṣẹ sí láti fọ, ẹ̀kan lọ́sẹ̀ péré ni mo máa ń wo ọṣẹ láti fọ ọkọ̀ mi. Ṣùgbọ́n tí ó bá jẹ́ tí pé kíkan jẹ́ aṣọ sómi kí n fi inú ìdọ̀tí ara rẹ̀ ku ro kì í sì tún gbe jáde. Hmm, bí ojojúmọ́, ojojúmọ́ mo máa ń se yẹn kí ọkọ̀ lè máa dánmọ́rán, kí n má gbe ọkọ̀ jáde kó má dàbẹ́ ni pé onídọ̀tí ló ń wa ọkọ̀. Ojoojúmọ́ ni mo máa ń se yẹn. Ṣùgbọ́n láti dí pé kí n, kí n wo ọṣẹ sí ọkọ̀ kí n fọ dáadáa kó mọ̀, ẹ̀kan lọ́sẹ̀ péré ni mo máa ń fọ ní ọ̀nà yẹn.

Oṣù Ọ̀pẹ, oṣù Ọ̀pẹ táwọn yẹn mọ̀ sí oṣù Kejìlá ni oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún. Ìdí kini ti mo fi fẹ́ràn e ni pé ó jẹ́ oṣù ìbí mi. Oṣù Kejìlá ni wọ́n bí mi, ọlọ́run máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi. Ìdí kejì sì ni pé oṣù yẹn náà lọ́tùú bí olúgbàlà, ni a máa ń ṣe ọdún ìbí Krístì. Ọdún ìbí Krístì sì jẹ́ ọ̀kan lára àwọn ọdún tó dùn jùlọ ní ìlú tí mo ti wá. Ó máa ń jẹ́ kí oṣù Kejìlá dùn. Ayẹyẹ ọjọ́ ìbí mi mọ ayẹyẹ ọjọ́ ìbí Jésù mọ gbáradì, ìgbáradì fún ọdún tuntun tí ń bọ̀ lọ́nà. Gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí a máa fi rò nípin, tí a máa fi orò lápapọ̀, gbogbo rẹ̀ pọ̀ ló máa ń mú oṣù, oṣù Kejìlá dùn. lÓ jẹ́ ki oṣù Kejìlá jẹ́ ọ̀kan lára àwọn oṣù tí mo fẹ́ràn jùlọ nínú ọdún torí àwọn ayẹyẹ lọ́tùn lósi tó máa ń ṣẹlẹ̀ ní oṣù náà.

À, ìbéèrè eléyìí ó lágbára díẹ̀. Mo jẹ́ ẹnìkan tó, ó ṣòro fún mi láti tọrọ ìforíji gan an àti tọrọ àforíji máa ń ṣòro fún mi. Ṣùgbọ́n èèyàn ò gbọ́dọ̀ jẹ́ kí òun, èèyàn ò gbọ́dọ̀ jẹ́ kí àbáṣepọ̀ tó dan mọ́ràn mọ́ bàjẹ́ torí ìgbéraga àìletọ́lọ́ ìforíji. Máa kọ́kọ́ gbìyànjú láti fa ojú ẹni tí n bá ṣẹ̀ mọ́ra láti bàṣere fa ojú rẹ̀ mọ́ra. Tí n bá ripe ojú rẹ̀ tí, tí wálẹ̀ díẹ̀ tí ó di koko bi ti tẹ́lẹ̀, mo rò, màá lọ bá ènìyàn, màá dé tọrọ àforíjin lọ́wo ẹ̀ bí ọkùnrin, mi o n pẹpẹ, mi o n pẹpẹ kiri. Tí n bá ti dọ́gbọn fa ojú ẹni náà mọ́ra. Ǹkan tó kàn next ni pé kí n tọrọ àforíjin bí ọkùnrin. Ó tán, bi mo se máa ń tọrọ àforíjin niyen.

Mo jẹ́ ení kan tó mọ̀ nípa ẹ̀rọ ayára bí àṣá dáadáa. Ó máa ń ṣe díẹ̀ kí tó ní ìṣòro ẹ̀rọ ayára bí àṣá tí mi ò ní lè kojú tàbí yanjú fúnra mi. Sùgbọ́n nígbà konkan tí n bá ti kojú ìṣòro ayarabíàṣá tó ga ju mi lọ tí mi ò mọ̀, tí mi mọ̀ mo se fẹ́ yanjú rẹ̀. Erọ ayára bí àṣá náà ló tún máa ń bá mi yanjú rẹ̀ nípa lílo íńtánẹ́ẹ̀tì. Ìṣòro kíṣòro tí n bá dojú kọ lórí ẹ̀rọ ayára bí àṣá, lọ́gán tí n bá ti gbe sórí íńtánẹ́ẹ̀tì ni màá ti rí bí ọ̀nà tí mo fi le yanjú rẹ̀ bí méjì sí mẹ́ta. Tí n bá sì máa fi dán gbogbo rẹ̀ wò lẹ́ẹ̀kọ̀kan, màá rí ikan nínú rẹ̀ tó máa ṣiṣẹ́ fún mi tí ó sì máa kojú ìṣòro tí mò ń dojú kọ lọ́wọ́ bí mo ṣe máa yanjú àwọn ìṣòro tí n bá dojú kọ pẹ̀lú ẹ̀rọ ayára bí àṣá nìyẹn.

Mi ò le sọ pé mo máa ń jí ní kùtùkùtù òwúrọ̀, bákan náà mi ò sì le sọ pé ó máa ń pẹ́ kí tó, kí tó jí. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà máa ń jí ní kùtùkùtù òwúrọ̀, ṣùgbọ́n ẹ̀ẹ̀kan kan tó bá ti jẹ́ àwọn ẹjọ́ tí mo ṣe sẹ́ ní òru mọ́jú mi ò kí lè jí ní kùtùkùtù òwúrọ̀ bó ti yẹ kí n jí, mi ò sì rò pé ìyẹn sì jẹ́ ohun tó burú jáì. Eyi ijó tí bá tètè sùn, tí bá tètè lọ sórí ibùsùn mi tí mo sùn, mo máa tètè jí. Ijó tí bá sì ti tó jagun kékeré ni mo wọlé kí to sùn, àwọn orí fẹ ijó bẹ́ẹ̀ náà ó máa ń, ó máa ń pẹ́ kí tó jí, mi ò kín jí ní kùtùkùtù òwúrọ̀. Ṣùgbọ́n yàtò si ìyẹn, ọjọ́ tí bá sùn lásìkò tó bá yẹ kí n sùn, mo máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ kí lè tètè bẹ̀rẹ̀ iṣẹ́ tó bá yẹ kí n ṣe ní ọjọ́ náà.

Èmi ò kí ń ṣe àwọn tó máa ń níbi kan pàtó tó máa ń fi kọ́kọ́rọ́ sí ibikíbi tí bá ti ń lọ ni kọ́kọ́rọ́ mi máa ń tẹ̀lé mi lọ. Ìgbà tí kọ́kọ́rọ́ mi bá wà ní ọwọ́ mi ni ọkàn mi máa ń balẹ̀. Mi ò rántí àwọn tó máa ń fi kọ́kọ́rọ́ pamọ́ sí ibi kan pàtó. Tí bá fẹ́ kúrò ní ilé, tí bá fi kọ́kọ́rọ́ mi sí ibi kan pàtó, ọkan mi ò lè balẹ̀ tí tí tí máa fi lọ, tí tí tí máa fi dé. Torí mo máa ń lérò wípé ènìyàn ò lè gbọ́n tó ẹnikẹ́ni tó bá ń ṣọ́ ènìyàn. Ni ọwọ́ mi ni màá dì láti, láti, láti dènà àbámọ̀, nbámọ̀, nbámọ̀, nbámọ̀. Láti dènà àbámọ̀, mo máa ń fẹ́ràn kí n di kọ́kọ́rọ́ mi mu lọ sí ibikíbi. To báwu tí bá ń lọ, lọ́wọ́ mi ni kọ́kọ́rọ́ mi máa ń wà tí mo máa ń dì mú. Mi ò kí ń fi kọ́kọ́rọ́ mi sí ibikíbi.

O lè má jẹ́ letter ṣùgbọ́n mo máa ń kọ, mo máa ń kọ nǹkan fún àwọn ènìyàn. Kó dà, ọ̀kan lára àwọn iṣẹ́ ẹ̀rọ ayelujara tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe, ó ní í ṣe pẹ̀lú kí a máa kọṣẹ́ fún àwọn ènìyàn, a máa kọṣẹ́ fún àwọn ènìyàn. Òun jẹ́ ọ̀kan lára àwọn iṣẹ́ tí mo mọ̀ ọ́n ṣe jùlọ. Kì í ṣe letter nìkan, ìgbà mìíràn ó máa jẹ́ letter, ìgbà mìíràn á jẹ́ atikú, ìgbà mìíràn á jẹ́ post. Sùgbọ́n kí kọ iṣẹ́ fún àwọn ènìyàn, ó jẹ́ ọ̀kan lára àwọn iṣẹ́ tí mo ti ṣe ṣẹ́yìn tí mo sì mọ̀ ọ́n ṣe dáadáa, tí mo mọ̀ se do jù ami. Mo máa ń kọ, mo máa ń kọ letter fún àwọn ènìyàn, fún ènìyàn tó bá ní ló rẹ̀, wọ́n lè pè mí, wọ́n á pè mí, màá sì kọ letter fún wọn, fún owo tí ó ṣẹni légun ẹ̀yin.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí bá ti bẹ̀rẹ̀ sí ní jẹun, mo ma ń parí ilẹ̀ lọ́wọ́ kan ni kí ó dìde kuro ńbẹ̀. Mi ò fẹ́ràn kí n máa pín oúnjẹ jẹ. Ibi tí a bá ti ń pín oúnjẹ jẹ ibẹ̀ ni oúnjẹ a ti máa ń bàjẹ́ tàbí kí oúnjẹ kó máa ṣòfò àbí kí ènìyàn máa gbàgbẹ́ pé oúnjẹ kan sì wà lẹ́hìn òun ó ti gbé. Tí bá ti gba oúnjẹ tí bá ti parí gbogbo rẹ̀ lọ́gán, tí mo gbà á tí mo parí rẹ̀ lọ́wọ́ kan kò sì iṣòro pé mo ń gbàgbẹ́ tàbí oúnjẹ ń bàjẹ́ níbẹ̀. Torí mo, mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn kí ènìyàn má a má a fi oúnjẹ ṣòfò.

Ti bá ti jí ní òwúrọ̀ ohun ìkíni tí mo máa kọ́kọ́ ṣe ní òwúrọ̀ tí bá ti jí ni, kí ń fọyín mi. Mọ̀ jẹ́ ẹǹkan tí ò nífẹ̀ẹ́ sí kí n máa bá ènìyàn sọ̀rọ̀ láì tíi fọyín ní òwúrọ̀. Láti ri dájú pé màá lè fún ẹnikẹ́ni tó bá bá mi sọ̀rọ̀ ní èsì tí bá ti ń jí. Ohun àkọ́kọ́ tí máa ń ṣe ni pé, mo máa ń mú ilè fọyín mi, máa fi fọyín, eyín mi máa mọ́yéké. Lẹ́yìn iyẹn màá wá wo bí ọjọ́ mi ṣe fẹ́ rí, àwọn irin tí mo fẹ́ rìn, àwọn ibi tí mò ń lọ, àwọn nǹkan tí mo fẹ́ ṣe. Ti bá ti mo àwọn iyen dájú tán. Ó wà lára nǹkan tó máa bá mi mú oúnjẹ tí mo fẹ́ jẹ ní òwúrọ̀ ọjọ́ náà. Mo máa mú oúnjẹ tó wù mí jẹ àbi ounkoun tí n ba fẹ́ ṣe. Ti bá ti wá mu tán, ìgbà náà ni mo máa mú irúfẹ́ aṣọ tí mo bá fẹ́ wọ̀ ní ọjọ́ náà. Tó bá jẹ́ pé niṣẹ́ ni mo fẹ́ ṣe oúnjẹ, lẹ́yìn yẹn màá lọ sí ibi tí mo fẹ́ dáná, màá ṣe oúnjẹ. Ti bá ti wá parí oúnjẹ siṣe, màá ṣe wa bẹ̀rẹ̀ ìmúrà ìbíṣẹ́, màá jẹun, màá sì máa lọ sí ibiṣẹ́. Bi mo ṣẹ́ maa un ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ ni.

Bẹ́ẹ̀ni ọmọ Yorùbá ni mí, orúkọ mi náà sì jẹ́ orúkọ Yorùbá. Orúkọ mi òun sì orúkọ kan tó téyàn nílò ìmọ̀ ìjìnlẹ̀ Yorùbá láti mọ ìtumọ̀ rẹ̀ sí. Bi wọn ti ń ṣe é pè lẹ́nu ènìyàn tó bá ti gbọ́ áti mọ oun ti orúkọ mi túmọ̀ sí gangan. Fún ìdí èyí, mo mọ ìtumọ̀ orúkọ mi dáadáa. Tí ọ n bá bèrè ìtumọ̀ orúkọ mi, mo lè sọ láì fi ìkànpé méjì tí ó sì ní pamí lára kankan.

Bẹ́ẹ̀ni, bí èèyàn bá ṣe nílò àwọn oníbàárà àtijọ́, náà ni èèyàn nílò àwọn oníbàárà tuntun bákan náà. Àwọn oníbàárà kan péré olè bá èèyàn ṣe, bá àwọn oníbàárà kan bá ṣe ń lù, èèyàn ní láti máa pe àwọn oníbàárà tuntun kí ọjà rẹ̀ má bà dúró ní ojú kan. Èèyàn tó bá mọ̀ nípa ọjà, tó bá sì fẹ́ máa ta jà, ó ní láti yímo eléyìí torí wà lára àwọn nǹkan tó wúlò jù ní àti ṣàfiyège nínú ọjà títa.

Pizza fún rara rẹ̀, ẹ̀kan péré ni Mùsi le sọ wí pé mo jẹ fúnrà rí. Ekan tí mo dẹ jẹ níjọ̀ náà mi ròpẹ̀ mo fẹ́ràn rẹ̀. So otí jẹ́kín ó ti ba gbogbo èrò tí mo ní nípa oúnjẹ pizza jẹ́. Kò jẹ́kí ì ní pizza kan pàtó tí mo lè sọ pé mo fẹ́ràn. Ṣùgbọ́n tí wọ́n bá ń sọ nípa sàwámà, gbogbo irúfẹ́ sàwámà tó wà ni mo fẹ́ràn. Ṣùgbọ́n pizza, ẹ̀kan péré mo jẹ pizza rí, mi sì fẹ́ràn rẹ̀. Kò jẹ́kí mú pizza lọ́kùkú dùn, nípa bí à mo ń wá èròjà tọ́fin sí àbòsídíìsì tó wà. Èyí tí wákọ̀ tìrí ni mò kan máa ń wò tí mo sì máa ń gbà pé èyí tó wà náà nìyẹn.

Mo ní ẹranko ọ̀sìn, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń ní ẹranko. Tí ó bá ti ń sún mọ́ àwọn ìgbà ọdún, mo máa ń ra àwọn adìẹ ààyè kí n lè sìn wọ́n dìgbà ọdún náà. Ta a máa fi dìgbà ọdún wọn a ti dàgbà àti tó, àti tó pa jẹ? Ṣùgbọ́n tí wọ́n bá ti parí ọdún, tí wọ́n bá ti pa wọ́n jẹ tán, kò hán sí wàhálà kankan pẹ̀lú wọn. Mi ò kí ń ní àwọn òǹwọ̀nsì kankan nílẹ̀ mọ títí dìgbà tí ọdún mi tú a máa sún mọ́. Táwọn èèyàn bá túbẹ ṣì ń sin adìyẹ torí ọdún.

Ṣíṣe ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi ò ṣe ǹkan tuntun fún mi mọ́. Iru eléyìí ò kí ń jẹ́ kí ó nira fún mi láti ṣe ìpàdé pẹ̀lú wọn? To bá ti pẹ́ tí ènìyàn ti ń ṣe ǹkankan léra léra, kòun, koun dè rú bá ni tàbí kó jo ni lójúmọ́. Mo ti ṣe ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi ní àìmoye ìgbà. Kò jẹ́ kó jẹ́ ohun ìbánilẹ́rù fún mi mọ́. Tí n bá ti fẹ́ ṣe ìpàdé pẹ̀lú wọn, mo kàn máa ń ró àwọn ohun tuntun tí mo lè fi fàwọn mọ́ra. Màá rò ó sílẹ̀, àwọn ohun tuntun tí mo ṣẹ̀ ni naa tó lè fẹ́ wá wò nípa ẹ, mo màá rò ó sílẹ̀. Gbogbo rẹ̀ ni mo máa fi sínú ìyẹ̀wò kí n tó pè wọ́n. Só dá ha lè rorun fún mi láti rí i dájú wipé wọn wa ra n kan tí wọ́n nílò ni ọwọ́ mi.